Ṣé mo máa ń mu àwọn mímu pirotini? N ò máa ń mu oríṣìíríṣìí, bó tí ó ṣe ti lẹ̀ jẹ́ pé ẹ̀kọ̀kan máa ń mu ọtí líle. Ẹ̀kọ̀kan ni mọ́ n máa ń mu ọtí líle, nítorí ìlera ara mi. Mi o fẹ́ nǹkan tí yóò dì ìlera mi lọ́wọ́. Ó ṣe jẹ́ pé ẹ̀kọ̀kan ni mo máa ń mu, ẹ̀kọ̀kan ni mo máa ń mu, mi ò kí n mu ní gbogbo ìgbà, torí àwọn Yorùbá sọ pé ìtúwọ̀n ò itunwon sí, ìtúwọ̀n ni gbogbo nǹkan. Kí èèyàn máa fi ọgbọ́n ṣe gbogbo nǹkan, torí ohun tí èèyàn bá ń ṣe tí èèyàn bá ń ṣe jù, kòdà kó jómi, èèyàn mu tí èèyàn bá ń mu jù ó lè pa èèyàn lára.

Kí ni mo máa ń ṣe nígbà tí mo bá dúró de nǹkan? Nǹkan tí mo máa ń ṣe ojú pé mi ò ní dúró, mi ò ní fọkàn mi síi débi pé màá, màá wá dúró, a má gbé mi lọ́kàn, a má dà mí nínú rú, a má jẹ́ kí màá ro oríṣìíríṣìí nígbà tí mo bá dúró tí mò ń retí kí nǹkan náà dé. Nǹkan tí màá ń ṣe ni pé màá gbọ́kàn kúrò níbẹ̀, màá má a ṣe nǹkan mi kó má bá, má jẹ́ kí màá ro oríṣìíríṣìí pé à o yé kíni tí dé, àbí kíni kan ṣẹlẹ̀ ni, àbí kíni kan ló ṣe kíni kan ni. So nítorí ìdí èyí bi mo se n retí rẹ̀, màá má a ṣe nǹkan mi, màá má a ṣe nǹkan mi kó má bá dà mí lọ́kàn rú, kó má bá di pé iretí mi a má a má sá ko lọ. Hmm.

Ṣé mo ní aṣọ wíwẹ́? Aṣọ wíwẹ́ ni a tún mọ̀ sí tówẹ̀lì, àbí? Mo ní, mo ní kódà mo ní oríṣi mẹ́ta, àmọ́ mo ṣẹ̀ pa kan ti ni, torí ó ti gbó ó ti ya, ohun ni mo ṣẹ̀ pa ti, ó wá okú méjì, okú níńlá kan, níńlá òhun funfun ni àti kékeré kan, kékeré ọ̀nà mó lè rò bọ, àmọ́ ó sì kéré sí níńlá tí bí. Níńlá òhun funfun ni, kékeré òhun, ehh rose kọlọ̀ ni. Àmọ́ ǹkan ni mo máa ń sábà lo jù, torí níńlá òhun tó jẹ́ funfun, bó bá dọ̀tí kì í, a mọ́ gbà mí lákòókò láti fọ̀, a mọ́ rọ̀ mí lára láti fọ̀ torí ó tóbi. Bẹ́ẹ̀ni, méjì tí mó ní nínú.

Ṣé mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Àà, mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀. Mo fẹ́ràn rẹ̀ dáadáa torípẹ́ tí a bá jí l'òwúrọ̀, tí a ń gbéra dì láti múra àti jáde àbí àti ṣe àwọn ǹkan kan, ìmọ́lẹ̀ òwúrọ̀ tí òrùn bá koko jáde l'òwúrọ̀, a máa, a máa fún mi ní, ẹ́, agbára láti, láti ṣe kíá láti bọ́ síta kí n máa lọ ibi tí mò ń lọ àbí kí n máa rí ibi iṣẹ́ mi. Mo, mo nífẹ̀ẹ́ sí ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ìrọ̀lẹ́ lọ.

Báwo ni mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi? Hmm, aàa, ó gbọdọ̀ ríi bó ti jẹ́. Nítorí pé kí èmi kìí ríré pàrọ̀, tí bá máa pàrọ̀, ó gbọ́dọ̀ jẹ́ irọ́ tí mo fẹ́ pa pé níbi ọ̀rọ̀ iṣẹ́ mi, bóyá ó yẹ kí n tí dé bí kan lórí ọ̀rọ̀ iṣẹ́, tàbí bóyá ó yẹ kí n tí ṣiṣẹ́ kan tí mi ò wá ti ṣe, tí mo ti pari rẹ̀. Àwọn nǹkan tó lè mú mi pàrọ̀ rè, àwọn nǹkan tó lè mú mi pàrọ̀ rè, kí iṣẹ́ máa ba à bọ́ lọ́wọ́ mi, kí ẹni tó ní iṣẹ́ oníbàárà mi, kí ó máa ba à bínú sí mi, kó má ba à bà mí já, kó má di pé yóò gba iṣẹ́ lọ́wọ́ mi, yóò lọ gbe fẹ́ lo mi. Àwọn nǹkan tó lè mú mi pàrọ̀ nù.

Ṣé mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Torí pé òwe Yorùbá kan sọ pé “Á béèrè ọ̀nà kò ní ṣìnà”. Bẹẹni kò sì sírọ́ n bẹ́ẹ̀. Ẹni bá béèrè ọ̀nà, mi ò ní ṣìnà. Lóòótọ́, nílùú tèmi o, ó ti ṣe mí bí i ẹ̀ẹ̀mẹta. De bí pé mò ń lọ ibìkan tí mi ò mọ̀ tí mò si béèrè ọ̀nà, àwọn tán mọ̀ ọ̀nà wọ́n sì ń ṣì mí lọ́nà. Wọ́n ń darí mi sí ibi tí wọ́n mọ̀. Bẹ́ẹ̀ni, ó ti ṣẹlẹ̀ sí mi bí i ẹ̀ẹ̀mẹta. Mo kó o tán ó kéré jù nú ẹ̀ẹ̀mẹta. Pé àmọ́ òtítọ́ bẹ ni pé ẹni tó bá béèrè ọ̀nà kò ní ṣìnà. Nítorí ìdí èyí, mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn. Àmọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà wọn kì í ṣì mí lọ́nà. Ẹ̀kọọ̀kan ni tí ọ̀nà ṣí ṣì í. Ẹ̀kọ̀ọkan o n lo ṣẹlẹ̀. Ó sì ṣẹlẹ̀ sí mi bí i ẹ̀ẹ̀mẹta.

Báwo ni mo ṣe má n ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi? Ehn, ní tèmi o, èmi ò ṣe rí, kódà mi ò ṣe rí rárá. Àmọ́ ó ní ìgbà kan nígbà tí mo ṣi kéré díẹ̀, tí mo wà ní, tí mo ṣẹ̀ jáde, ehn, secondary school. So ó ní ọ̀rẹ́ bìnrin mi kan ló fi ṣe ìyálẹ́nu fún mi. Hmn, nǹkan tí ò, tí mi ò lérò ló fi ṣe fún mi. Ó lọ ra àkàrà òyìnbó, èyí tó n pè ní cake. Ló lọ ra fún mi ńlá, ó ra láti Sweet Sensation nígbàyẹn. Ló wa, lọ́ wa kan gate mi, mi tí ẹ mọ̀, mi tí ẹ mọ̀ pé irú nǹkan bẹ́yẹn fẹ́ ṣẹlẹ̀. Ìgbà yẹn gan kò ì tíì sí fóònù, kò ì tíì sí ẹ̀rọ, ẹ̀rọ pípénìyàn, ẹ̀rọ alágbèéká kò ì tíì sí nígbà náà. Náà wọ́n wa kan gate mi pé a n béèrè ẹni báì báì báì báì. Àwọn ẹ̀gbọ́n mi bá sì pè mi jáde bi mo se bọ́ta niyen. Ni mo rí pálí ọ̀hún funfun, pálí ńlá wọ́n gbé fún mi. Wọ́n bá ni látọ̀dọ̀ ẹni báì báì báì. Àà tọ́. Bí mo ṣe ti n rí i, mo ti n rí bí ọ̀rá kan wà lórí rẹ̀. Èeyan ò mọ̀ rí nǹkan tó wà nínú pálí náà. Mo rí i pé kéèkì lé leyi. Ah inú mi dùn. Ó gbe wọlé. Gbogbo èèyàn ló bá mi yọ, ná bá mi jó nígbà náà. Ó ti pẹ́ o, ó ti pẹ́. Ọ̀rọ̀ tí mò ń sọ èyí ó ti lé lógun ọdún, ó ti lé lógun ọdún báyìí. Lóò ẹni tó ṣe nǹkan náà fún mi, à à ti è ríra mọ́, à à ti è gbọ́ látọ̀dọ̀, mi o gbọ́ látọ̀dọ̀ rẹ̀ mọ́ torí ó ti pẹ́, ó ti pẹ́.

Ṣe mo mọ àmì ìràwọ̀ mi? Bẹ́ẹ̀ni mo mọ. Mo mọ àmì ìràwọ̀ mi. Torọ́ ọmọ February ni mí, ọmọ February ni mí, mo sì mọ pé àmì ìràwọ̀ mi ni Aquarius. Ehn mo sì tún mọ àwọn nǹkan kéékèèké tó wà pẹ̀lú rẹ. Bí mo ṣe jẹ́ ọmọ Aquarius, mo mọ̀ pé ọmọ omi ni mí. Ó yẹ kí n má ṣe oríṣìíríṣìí nǹkan tó ní láti ṣe pẹ̀lú omi bíi kí n má gbé lẹ́gbẹẹ ibi tí odò bá wà àbí kí n má ṣe iṣẹ́ tó ní láti ṣe pẹ̀lú omi. Hmm àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Torí pé bí mo ṣe gbọ́, bí mo siṣe mọ̀ wípé irú nǹkan bẹ́ẹ̀ yẹn a máa ran ìràwọ̀ lọ́wọ́ gegé bí mo ṣe jẹ́ ọmọ Aquarius ti bá ń gbé níbi tí odò wà tàbí tí mò ń ṣe iṣẹ́ tó lánàá omi, omi lọ pé n òún tètè làlùyọ. Mo ti gbọ́ ori dáadáa, mo ti kàá, mo ti rí i lórí íńtánẹ́ẹ̀tì pé irú nǹkan bẹ́e yẹn bí mo ṣe jẹ́ ọmọ Aquarius o yóò ran ìràwọ̀ mi lọ́wọ́ o, yóò jẹ́ n tètè lu àlùyọ o, yóò jẹ́ n tètè rí ọ̀nà gba, pé ohun gbogbo tètè n ṣiṣẹ́ fún ìlọsíwájú mi. Torí bí mo ṣe mọ àmì ìràwọ̀ mi hun tí n bá ń ṣe àwọn nǹkan tó yíi ká tí mò ń ṣe ní dáadáa fún ara mi pé n òún tètè rí àyipadà rere.

Ṣe mo ma n tan ìkíni lórí fóònù mi? Bẹ́ẹ̀ni mo ma n tan ìkíni lórí fóònù mi. Hmm, bó tiẹ́ ti lè jẹ́ pé kìí ṣe ẹ̀kọ́ kan náà ni irú kọ́ bẹ́ẹ̀ náà máa n jáde. Ẹ̀kọ́ kan ni irú kíkí ni bẹ́ẹ̀ máa n wáyé lójojúmọ́ o. Ko kin ṣe pé bí ẹ́ mẹ́ẹ̀ta tàbí ẹẹ̀mẹrin, ẹ̀kan náà ni lójojúmọ́ ni irú ikini ni bẹ́ẹ̀ máa n jáde.

Báwo ni mo ṣe máa ń lo àkókò nígbà tí mo bá wà nínú ìlà? Nínú ìlà, hmmm, bí mo ṣe máa ń lo àkókò nígbà tí mo bá wà nínú ìlà ni, mo máa n, mo máa n ṣọ́ra, mo máa n ṣọ́ra lórí àkókò, mo ma n fẹ́ rí pé mo ṣe ǹkan gẹ́gẹ́ bí mo ṣe ti gbèrò rẹ̀. Pé à, nǹkan báyìí mo gbọ́dọ̀ ṣe nǹkan báyìí tán láàrin ìgbà báyìí. Mo gbọ́dọ̀ ti parí nǹkan tí mo n ṣe láàrin ìgbà báyìí. Mo gbọ́dọ̀ ti le ṣe nǹkan báyìí láàrin ìgbà báyìí. Nǹkan tí mo máa ń ṣe nìyẹn.

Báwo ni mo se máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀? Bí mo se máa ń ṣe ìbáṣepọ̀ gẹ́gẹ́ bí plumber. Ìbáṣepọ̀ mi pẹ̀lú wọn ju pé wọ́n fẹ́ wá bá mi ṣiṣẹ́ lọ, torí iṣẹ́ plumber kò ṣe é dá se Mo nílò àwọn olùrànlọ́wọ́ tí n ó pé kan wa bá mi ṣiṣẹ́, tí n ó fún un lówó lẹ́yìn ìgbà táa bá parí iṣẹ́. Èmi gẹ́gẹ́ bí bó ṣe jẹ́ pé mi ò ṣiṣẹ́ ọ́fíìsì, iṣẹ́ aládàáṣẹ ni mò ń ṣe. Àmọ́ iṣẹ́ náà kì í ṣe iṣẹ́ tó ṣe é dáṣẹ. Mo nílò àwọn olùrànlọ́wọ́ tó jẹ pé ti n bá dé bẹ́ẹ̀, n o yàn iṣẹ́ tí wọ́n ò ṣe fún mi, tí n máa ṣe fún wọn. Èéh, mo sì nílò ẹnikan tí ó mọ̀ ran emí náà lọ́wọ́. Bí a fẹ́ gbé nǹkan, a fẹ́ dín ǹkan mú. Èèh, mò ń ṣe kíni kan lọ́wọ́. Bá n mú ǹkan báyi wá, o yá bá ń ṣe léyi, bá ń ṣe léyi, bá ń ṣe léyi kí n má bá kúrò níbi tí mo wà tí mo ti ń ṣe nǹkan tí mò ń ṣe yẹn. Iṣẹ́ plumber ò ṣe é dáṣẹ rárá, rárá, rárá.

Àjọ̀dún wo ni mo fẹ́ràn jù? Mo fẹ́ràn àjọ̀dún ìlú mi. Tí ìlú mi bá ti pé, tó bá ti lé ní ọmọ ọdún kan. Mo fẹ́ràn b'wọ́n ṣe má a ń ṣe, mo fẹ́ràn bí gbogbo rẹ̀ ṣe má a ń rí. Bí oní bá ṣe má a ń ṣe, tó má a kéde rẹ̀ lórí, lórí a móhùnmáwòran lórí television. Eyiun pé àwọn èèyàn máa ríi wo. Tí àwọn èèyàn bá jáde lọ síbi tí wọ́n ti fẹ́ ṣe, ó má a ń jẹ́ ayẹyẹ tó má a ń dùn, ó má a ń jẹ́ ayẹyẹ tó má a ń wú yàn. Nítorí ìdí èyí, mo fẹ́ràn ayẹyẹ àjọ̀dún ìlú mi. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀.

Ṣé mo ní àwòrán lára? Hmm, èyí táwọn òyìnbó ń pè ní tattoo. Rárá o, èmi kò ní àwòrán lára o. Ó jẹ́ ǹkan tí mi ò nífẹ̀ẹ́ sí. Mi ò nífẹ̀ẹ́ sí ra, ra, ra, ra, ra, kí èyàn máa yá àwòrán sára. Mi ò nífẹ̀ẹ́ sí ra, ra, ra, ra, ra gbogbo àwọn irú ǹkan báyìí máa yá àwòrán sára. Kọ́kùnrin máa lu etí, kọ́kùnrin máa di irun. Mi ò nífẹ̀ẹ́ sí gbogbo ǹkan bẹ́ẹ̀ ra, ra, ra, ra àti ra, ra. Gẹ́gẹ́ bí onígbàgbọ́ Kristẹni tí n lọ lé Ọlọ́run, tí n sìn Ọlọ́run tó sì gbọ́ Ọlọ́run gbọ́, gbogbo àwọn ǹkan báyìí ó lòdì sí ọ̀nà Ọlọ́run, ó lòdì sọ́rọ̀ Ọlọ́run. Nítorí ìdíèyí èmi kì í ṣe o. Mi kì í ṣe rárá. Gbogbo ǹkan tó bá ti lòdì sọ́rọ̀ Ọlọ́run èmi kì í ṣe. Ó ti ẹ bojumu. Kọ́mọ ọkùnrin máa yá àwòrán sára, kó mọ ọkùnrin máa lu etí tàbí kó má di irun kò bójú mu. Torí pé kí ni ọkùnrin kọ́ ló ń ṣe gbogbo àwọn ǹkan báyìí. Àwọn ǹkan ta mọ̀ mọ obìnrin ni. Ìlànà obìnrin ni gbogbo ǹkan báyìí wà. Tọkùnrin bá wá ń ṣe kò bójú mu.

Ṣé mo ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni mo ní. ID card ibi iṣẹ́ mi. Mo ní, ehn, kódà bí kò di igba tó bá tó bàjẹ́ kí n tó ṣe òmíràn. Bí torí plumber ni mí. Mò n mi ò ṣiṣẹ́ lábẹ́ ẹnikẹ́ni, iṣẹ́ ara mi ni mò ń ṣe. Tó bá ti yọnu díẹ̀ tàbí tó bá ti ń pé bí ọdún méjì sì mẹ́ta, màá tún lọ ṣe òmíràn. Màá tún lọ ṣe òmíràn torí pé wọ́n ṣe máa ń ṣe àwòrán, àwòrán mi tó wà nínú rẹ̀ kì í pẹ́, kì í pẹ́ ṣá, a ti máa ṣí. Bò tó bá ti ń ṣí bẹ́yẹn, màá lọ ṣe òmíràn. Mo ti ṣe oríṣiríṣi láàrin ọdún márùn. Mo ti ṣe bí, mo ti ṣe tó bí oríṣi mẹ́rin láàrin ọdún márùn.

Ṣé WiFi rẹ̀ yára tó? Hmm, lótito àti lódodo èmi kì í lo WiFi. Ehn, Íńtánẹ́ẹ̀tì orí fóònù ni mo máà ń ṣe owó sí. Orí ti orí fóònù ni mo máa n ra data sí, tí airtel. Ni mo máa ra data sí. Lóòtọ́ mo láwọn ọ̀rẹ́ tó ní WiFi loríṣìíríṣìí o, mo ṣèṣì máa ń rí. Mo nífẹ̀ẹ́ sí owú mi kí èmi náà rà. Mo sì mọ̀ pé nínú ehh oṣù mẹ́fà inú ọdún yìí, kóṣù mẹ́fà ọtọ pé, èmi náà a rà tèmi torí mo ní ìfẹ́ sí bósé máà ń ṣiṣẹ́, bósé máà ń yára tó jẹ́ pé oríṣìíríṣìí èèyàn na lè lò pẹ̀lú fóònù wọn, wọn lè lò pẹ̀lú ehn amóhùnmáwòrán, ayára bí àṣá, wọn lè fi ṣe oríṣìíríṣìí. A máa wù mí gan an.

Báwo ni mo se máa n rìn ìrìn àjò lọ síbi iṣẹ́? Ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ kì í ṣe bákan náà lójoójúmọ́. Torí pé kí ni èmi ò ṣiṣẹ́ l'ọ́fíìsì, mi ò ṣiṣẹ́ lábẹ́ ẹnì kankan. Nítorí ìdí èyí ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ kì í ṣe bákan náà lójoójúmọ́. Bẹ́ẹ̀ni ibi tí wọ́n bá ti pè mí sí kí n wá ṣiṣẹ́ ibẹ̀ ni màá lọ. Ìṣẹ́ mi léni o lè jọ mọ́ ọ̀nà Sàngó àbọ́ ọ̀nà Jàyè. Ìṣẹ́ mi lọ́la o lè jọ mọ́ ọ̀nà Sùúrùlérè. Ìṣẹ́ mi ní ọ̀túnla o lè jọ mọ́ ọ̀nà Yànàpájá. Nítorí ìdí èyí ọ̀nà oríṣiríṣi ni mo le gbà lọ ṣiṣẹ́ ìgbà tí kì í ṣe pé iṣẹ́ ọ́fíìsì ni mò ń ṣe. A máa jẹ́ kí ìrìn àjò mi yà tọ̀tọ̀ lójoójúmọ́. A máa jẹ́ kí ìrìn àjò mi yà tọ̀tọ̀, kí ìrìn àjò mi má jọ ara wọn lójoójúmọ́.

Báwo ni mo ṣe má ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Èmi kìí ṣètò iṣẹ́ àkànṣe kankan, tí irú iṣẹ́ bá be, bá gbéra tó bá fojú hàn, lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo má n ṣe. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo má n ṣe. Tó bá ti jẹ́ iṣẹ́ àkànṣe o, tó bá ti fojú hàn báyìí, ẹsẹkẹsẹ mo má n ṣe torí mo mọ̀ pé àbúrò ọ̀pá tí, kìn wo pé má ṣe lọ́jọ́ báyìí, má ṣe lọ́jọ́ báyìí. Mo lè má raye, mo lè má raye ṣe tàbí kó fò mi lọ́kàn kó jẹ́ pé nǹkan mi ni màá tún mú ṣẹ torí pé mi ò rántí mọ́. Nítorí ìdí èyí tí iṣẹ́ àkànṣe bá ti, fara hàn, tó ti yọjú, ẹsẹkẹsẹ ni mo ma ṣe. Èmi kìn fi fàlẹ́ rà rárá.

Nígbà wo ni mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́? Iyen tó túmọ̀ sí pé nígbà wo ni mo kọ ìgbékalẹ̀ iṣẹ́ kẹ́yìn? Eéh, ó ti ṣe díẹ̀ lóòótọ́, bo yá ọdún tó kọjá. Ǹkan tó sì fà á ni pé mi ò tíì gba iṣẹ́ ńlá, iṣẹ́ tuntun, iṣẹ́ tó jẹ́ pé, eéh, iṣẹ́ tí mo fẹ́ ṣe láti ilé tó jásí pé, eéh, gẹ́gẹ́ bí plumber. Ilé, ilé tí wọ́n ṣe ń kọ́, tó bá jẹ́ ilé tí wọ́n ṣe ń kọ́ ni, ó ni mo máa ń ṣe ìgbékalẹ̀ iṣẹ́ bẹ́yẹn. Mo máa yàwòrán àwọn nǹkan tí mo fẹ́ ṣe. Ni màá ṣe báyìí, ni màá ṣe báyìí. Àmọ́ torí pé àwọn iṣẹ́ kéékèèké, òun ni mo ń ṣe lẹ́nu jọ́ mẹ́ta yìí. Iṣẹ́ tí ó fi bẹ́ẹ̀ pọ̀ tó jẹ́ pé ìrànlọ́wọ́ ẹni kan péré ni mo máa ń nílò. Ẹni tí ó kun mí lọ́wọ́ lẹ́nu iṣẹ́, ẹni kan péré ni mo máa ń lò torí pé kò tíì sí iṣẹ́ ńlá nílẹ̀ ló fà á.

Kí ni mo má a ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀? Ǹǹ kan tí mo má a ń gbọ́ ni pé tí mo bá ti wà nínú ọkọ̀ bẹ́ẹ̀, gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé mi ò tí ì ní ọkọ̀ tèmi, ọkọ̀ èrò ni mo má a ń wọ̀, ọkọ̀ èrò ni mo má a ń wọ̀ tí bá ń jáde. Má a fi ẹ̀rọ ìgbóhùn sí etí, bí eyi tí wọ́n ń pè ní earpiece tàbí earbud má a fi sí etí ni. Èmi á sì máa gbọ́ orin lọ títí tí màá fi dé ibi tí màá ti bọ́lẹ̀ nínú ọkọ̀. Pé kí n lè, kí n lè máa bá ìrìnàjò mi lọ. Má a fi earbud sí etí ni kí n máa gbọ́ orin lọ. Nítorí pé ẹjọ́ tó bá n rò ninú ọkọ̀ mi ń fẹ́ kó kàn mí, mi sì fẹ́ dáa sí i. Òun ló fàá tó yẹ pé orin ni mo má a ń gbọ́ nínú ọkọ̀ kí n tó bọ́lẹ̀.

Ṣe mo ma ń dé ní àkókó? Bẹ́ẹ̀ni, mo máa ń dé lákókó. Tó bá jẹ́ pé mo lọ sí ibi iṣẹ́ gẹ́gẹ́ bí i pé mo jẹ́ plumber, ó lásìkò tí mo ń bẹ̀rẹ̀ iṣẹ́, ó lásìkò tí mo máa ṣíwọ́ iṣẹ́. Bí bá bẹ̀rẹ̀ iṣẹ́ ní ibi, ágó mẹ́wàá ààrọ̀ to lù, máa ṣíwọ́ o pẹ̀ ju àgó mẹ́rin àbọ̀ irọ̀lẹ́. Nítorí ìdí èyí, tí n bàá ti ṣíwọ́, ilé náà mò ń bọ̀, ni mò ń bọ̀. Kò n ṣe pé mo fẹ́ yà ibí kankan. Mo máa ń dé lákókó, mi kì í pẹ́ lẹ́nu iṣẹ́. Tí bàá sì ti pari iṣẹ́, èmi kì í yà ibí kankan. Ilé ni mò ń lọ tàáraa, kí n lè lọ wẹ̀, kí n lè wẹ̀ ìdọ̀tí ara mi kúrò.

Ṣe mo fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin. Mo fẹ́ràn kí máa kọrin, mo fẹ́ràn láti máa kọrin torí pé olórin ni mí, onílù ni mí. Mò ń kọrin nínú ìjọsìn, mò ń kọrin, mò ń lùlù nínú ìjọsìn. Kódà mo ti kọrin, mo ti fi ṣe oríṣiríṣi àwo tó wà lórí Íńtánẹ́ẹ̀tì. Adésá Makis là ń pè mí, orúkọ orin kíkọ mi nu. Mo sì ti ṣe oríṣiríṣi orin sórí Íńtánẹ́ẹ̀tì. Àmọ́ owó láti gbéra mi jáde, owó láti ṣe mímọ̀ yàn, láti ṣe oríṣiríṣi tí àwọn olórin ní láti ṣe, k'ọ́n tó mọ̀ wọ́n, òun ní mi ò tí ì, ní mi ò tí ì ní. Kání ni mo ní ni, à, orúkọ tèmi náà a ti rìn jìnnà gan.

Ṣé mo máa ń gbọ́ podcast? Mo máa ń gbọ́ lẹ́ẹ̀kọ̀kan. Mo máa ń gbọ́ podcast lẹ́ẹ̀kọ̀kan. Kò wọ́pọ̀ ná. Kò wọ́pọ̀ torí èmi, ẹ́, tí mo bá ti jáde kí n tó dé, á ti rẹ̀ mí. Tí mo bá sì dé bá òun, á, òun kí òun kọ̀ ń fẹ́ ṣe ǹkan kan ju kí n wẹ̀, kí n jẹun, kí n wo TV díẹ̀ títí tí ọrùn a fi kùn mí kí n sì sùn. Tí bá ní mo fẹ́ gbọ́ podcast tí n bá dé bá òun, kò ní wọ̀ mí létí torí tó bá ti rẹ̀ mí. Tí n bá ń pé mo fẹ́ fọ̀ ọ̀kan sí ìkan, kò ní yára ní í ṣe.

Báwo ni mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? À máa ń múra sílẹ̀ dáadáa o. Àgàgà tó bá lọ jẹ́ pé iṣẹ́ ńlá, mo máa ń múra sílẹ̀ dáadáa, màá kọ́kíkọ́, màá rọrírò, màá ṣe ṣíṣe. Ìgbà mí ó lè jẹ́ ìpàdé ojúkorojú, ìgbà mí ó sì lè jẹ́ ìpàdé orí Íńtánẹ́ẹ̀tì, tá a lọ Zoom tàbí lórí WhatsApp call, video call láti ṣe ìpàdé wa. Àmọ́ mo máa ń múra sílẹ̀ kí má bàa má lọ màá sọ̀sọ kúùsọ̀. Màá ti kọ gbogbo nǹkan tó yẹ kí n kọ, àwọn points kọ̀ọ̀kan, màá ti kọ wọ́n sílẹ̀ kí bá lè rí ọ̀rọ̀ sọ. Tán bá bí mi lọ́rọ̀ mo ti mọ nǹkan tí mo fẹ́ sọ tàbí àwọn ībéèrè tí mo fẹ́ bèèrè mo ti kọ gbogbo rẹ̀ sílẹ̀. Nítorí ìdí èyí kò ní sí pé ọ̀rọ̀ kan tako ọ̀rọ̀ kan, torí pé kí ni? Mo ti ṣe àgbékalẹ̀ gbogbo nǹkan tí mo fẹ́ ṣe.

Ṣé mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Ìyẹn túmọ̀ sí pé ṣe mo jẹ́ ènìyàn tó máa ń jí ní òwúrọ̀ kùtùkùtù? Bẹ́ẹ̀ni, bí iru eni báyìí nsìyin, mo ti jí lágo mẹ́rin. Kí n lè ṣe àwọn nǹkan tí mo fẹ́ ṣe, n mò mí ó pẹ́ jí. Ọjọ́ tí mo bá ní iṣẹ́ tí mo fẹ́ lọ ṣe, lóòótọ́ èmi kì í kan jú lọ síbi iṣẹ́ torí pé iṣẹ́ mi o n ṣiṣẹ́ òwúrọ̀ kùtùkùtù gẹ́gẹ́ bí plumber. Mi ò ń ṣiṣẹ́ lábẹ́ ẹnikẹ́ni, mi ò ṣe iṣẹ́ ffẹnikẹ́ni, iṣẹ́ ara mi ni mò ń ṣe. Nítorí ìdí èyí èmi kì í kanra mi lójú tí n bá lọ sí ibi iṣẹ́. Mo lè tètè jí lówúrọ̀ kùtùkùtù kí n ṣe àwọn nǹkan kan tó jẹ́ pé òwúrọ̀ ló máa wù mí láti ṣe wọn. Bẹ́ẹ̀ ni.

Nígbà wo ni mo kànyin ìlọsí ìṣẹ́gun ọdẹ? Èmi kì í lọ sí ìṣẹ́gun ọdẹ o. Mi kì í lọ sí ìṣẹ́gun ọdẹ. Ilé mi lè mi má ń wà. Tí mo bá ti kúrò lẹ́nu iṣẹ́, ilé mi ni màá wà. Mi kì í jáde lọ sí ibi kankan. Kí n tó lè jáde lọ sí ibi kankan, o gbọdọ̀ jẹ́ ibi tó ṣe pàtàkì. O gbọdọ̀ jẹ́ ibi tó ṣe pàtàkì. O jẹ́ ibi tí mo gbúdọ̀ lọ. Ibi tí mo mọ̀ pé yóò bùkún ọ̀rọ̀ iṣẹ́ mi, tàbí tí mo mọ̀ pé yóò sá ní nǹkan kan gidi pàtó tí yóò ṣe láyé mi. Ẹ̀mí kan rínrìn, ẹ̀mí kan rínrìn tàbí kí ǹkan jáde torí pé, ẹ́ n o fẹ́ ṣe nǹkan kan tó gbórúkọ lórí ohun tó gbórúkọ lórí ohun tí ó ní nǹkan kan tó fẹ́ ṣe láyé mi. Ẹ̀mí kan déédéé ni ó rìn bẹ́ẹ̀.

Ìgbóná jẹ́jẹ́ irú wo ni mo fẹ́ràn nínú iyàrá mi? Ẹ̀ẹ̀, bó tí ẹ ti lè jẹ́ pé n kò sí ní ìlú, ìlú òtútù, ìlú tí mo wà, ìlú tó gbóná ni ọ́. Nítorí ìdí èyí, n kò really, n ko nílò ìgbóná jẹ́jẹ́ bẹ́ẹ̀ lọ. Irú ìgbóná jẹ́jẹ́ tí mo n lò nínú yàrá, òun ni bóyá candle, candle ni mo ní le sùn pẹ́ ní ìgbóná jẹ́jẹ́ tí mo n lò nínú yàrá.

Oúnjẹ wo ni mo mọ̀ bí a ti ń sè dára dára? Oúnjẹ tí mo mọ̀ bí a ti ń sè dára dára ni ẹ̀fọ́ rírò àti sẹ̀mọ́, ẹ̀fọ́ ẹlẹ́gùúsí àtà màlà, ìrẹsì pẹ̀lú ọbẹ ata, mọ́ínmọ́ín, àkàrà díndín, ẹ́, puff puff, pancake. Oríṣìíríṣìí oúnjẹ ni mo mọ̀ sè pẹ̀lú bí mo ṣe jẹ́ ọkùnrin ni mo mọ̀ sè dáadáa tó jẹ́ pé tẹni kẹni bá jẹẹ́, inú rẹ̀ yóò dùn pé, à, òun nífẹ̀ẹ́ sí oúnjẹ tó ń jẹ nítorí pé ó jẹ oúnjẹ tó ládùn.

Báwo ni mo ṣe máa rí dájú pé ọjà mi ó dára? N n ìdí iṣẹ́ ni láti mọ ní lọ́lẹ̀. Èmi kì í ṣiṣẹ́ bàràndà, èmi kì í ṣiṣẹ́ kàràmbánì fún àwọn oníbàárà mi. Iṣẹ́ tí wọ́n ó ṣe,, tóníbàárà mi ò tún lè sọ fún ẹlòmíràn pé, kàn gbéṣẹ́ fẹ́ni báyìí. Ìrú ṣẹ́ bẹ́ẹ̀ ni èmi máa ń fẹ́ràn láti ṣe. Èmi kì í ṣiṣẹ́ tó yẹ pé tí ó fàjà, tí ó fà wàhálà. Tẹ́ní tó ń gbéṣẹ́ fún mi ò ní lè padà wá bá mi pé ohun tó fẹ́ kí n bá òun ṣe iṣẹ́ mi. Èmi kì í ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀. Nítorí ìdí èyí ni mo fi mọ̀ pé ọjà mi dára. Iṣẹ́ tí mo ń ṣe o múnádóko.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Kò sí ìgbà tó ọjà tuntun o lè jáde. Gbogbo àwọn irinṣẹ́ oríṣiríṣi ta ń lò ta fi ń ṣiṣẹ́. Kì í pẹ́ síra wọn tí mi ẹ́ tún fi ń jáde. A lè ra kán léènì. Kótún dọ́sẹ̀ tó ń bọ̀ kan ni wọn tún ti ṣe mí tó tún dára jù yún lọ. Nítorí ìdí èyí ló ṣe jẹ́ pé gẹ́gẹ́ bí oníṣẹ́ ọwọ́, ìwọ náà ó gbọ́dọ̀ máa wo oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ lórí Íńtánẹ́ẹ̀tì nípa iṣẹ́ rẹ láti máa kí ìmọ̀ rẹ lórí iṣẹ́ tó ń ṣe kó lè máa gbòòrò si. Kó lè máa mọ àwọn nǹkan tó mọ̀ tẹ́lẹ̀. Àwọn nǹkan tuntun tó ṣẹ̀ ń jáde, ko le maa mo. Kó lè máa mọ̀ bó ṣe ń lò wọ́n lóríṣiríṣi.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

Ṣé mo máa ń pàdé àfojúsùn títa mi? Àfojúsùn títa. Ìbéèrè yìí ò fẹ́ yé mi dáadáa o. A wumí kí n mọ̀, kí n mọ̀ ǹkan tó ń sọ ní pàtó lórí ọ̀rọ̀ yìí. A wumí kí n mọ̀ àfojúsùn títa, kó yé mi.

Irú ojú ọjọ́ wo ni mo fẹ́ràn jù? Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni òwúrọ̀, òwúrọ̀. Bẹ́ẹ̀ni tí oòrùn ṣe ń jáde, a máa fún mi ní jíńjà, a máa fún mi lókun àtágbara pé kí n tètè máa jáde lọ, kí n ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe, kí n kúrò nílé, kí n jáde lọ, kí n lọ sẹ́nu iṣẹ́ mi, kí n lọ ṣiṣẹ́ ojọ́ mi. Mo nífẹ̀ẹ́ sí ojú ọjọ́ òwúrọ̀ gidigidi. Bẹ́ẹ̀ ni, òun ni mo nífẹ̀ẹ́ sí jù, ojú ọjọ́ òwúrọ̀ torí pé òwúrọ̀ ni iṣẹ́.

Ṣé mo fẹ́ràn rìn òkè? Ṣé mo fẹ́ràn kí ń má a rìn ní òkè? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí ń má a rìn ní òkè. Láàkọ́kọ́, à, ó jẹ́ bí ìgbà tí ènìyàn bá n ṣe exercise ni. Bẹ́ẹ̀ni, it is like a form of exercise. Bí ìgbà tí ènìyàn bá n ṣe exercise ni. Nítorí ìdí èyí, mo fẹ́ràn kí ń má a rìn lókè.

Àwọn iṣẹ́ ìgbóhùnṣe wo ni o lò? Àwọn iṣẹ́ ìgbóhùnṣe wo ni mo lò? Kò yé mi dáadáa tó. Kí ni ìgbóhùnṣe? Kí ló túmọ̀ sí ọ̀rọ̀ wo Látúnlé lò nípa ìgbóhùnṣe? Àbí ìgbóhùnsẹ̀? Dò, dòmi, dòmidò. Ìgbóhùnṣe, ìgbóhùnsẹ̀. Kò yé mi tó. Ó wù mí kó yé mi ju báyìí lọ kí n lè mọ bí mo ṣe fẹ́ dáhùn ìbéèrè náà.

Ṣé mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé mi? Ẹ̀rọ ọlọ́gbọ́n, ẹ̀rọ ọlọ́gbọ́n bí i àwọn ìbéèrè yìí ò yẹ mi o. Ṣé mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé mi? Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n. Àwọn ẹ̀rọ wọ́n ni ẹ̀rọ ọlọ́gbọ́n?

Àwọn ojú òpó ayélujára wo ni mo wà? Èmi ò mọ̀ tí ẹ lè túmọ̀ sí o. Bí ẹ bá béèrè béèrè ẹ béèrè béèrè kó ó ní ìtumọ̀ sí yan kí èèyàn mọ bí èèyàn ṣe fẹ́ dáhùn rẹ̀. Èwo ni òpó ayélujára? Wo ni mo wà? Ko yé mi ná. Ko yé mi to.

Ṣé o fẹ́ràn wà ní òru? Ṣé mo fẹ́ràn wà ní òru? N, mo fẹ́ràn yín ní òru. Àà, òru gan ni, ni mo rí pé ó fẹ́ dára jù láti máa dáhùn gbogbo àwọn ìbèèrè torí pé ibi gbogbo máa ti dákẹ́ rọ́rọ́. Àwọn èèyàn á ti sùn. Màá le raàyè ṣe dáhùn gbogbo ìbèèrè tó n béèrè lọ́wọ́ mi.

Báwo ni mo ṣe máa ń gbọ́ èrò àwọn oníbàárà? Bí mo ṣe máa ń gbọ́ èrò àwọn oníbàárà ni pé nǹkan tí wọ́n bá rò, nǹkan tí wọ́n bá fẹ́ lórí iṣẹ́ tí mo fẹ́ bá wọn ṣe, máa la máa jọ sọ lórí fóònù tàbí lórí ìpàdé ojúkorojú. Nǹkan tí wọ́n bá sì ti sọ, òun náà lábẹ́ igi torí pé àwọn náà ni iṣẹ́ wọn, èmi kan fẹ́ bá wọn ṣiṣẹ́ ni. Mo sì gbọ́dọ̀ ṣe iṣẹ́ tí wọ́n fẹ́, bí wọ́n ṣe fẹ́ kó rí, owó ṣẹ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Kí inu wọ́n bá lè dùn sí iṣẹ́ tí wọ́n ń gbé fún mi, kí wọ́n bá lè mọ̀ pé mo mọ iṣẹ́ tí wọ́n ń gbé fún mi, kí wọ́n bá lè mọ̀ pé mo mọ nǹkan tí mò ń ṣe, mo sì mọ irú iṣẹ́ tí mo fẹ́ ṣe fún wọn, kí wọ́n bá lè ní ìtẹ́lọ́rùn lórí iṣẹ́ mi.

Ṣé mo mọ̀ bí a ti ń fọn? À, èmi kò mọ̀ bí a ti ń fọn o. Bóyá fọn yìí ni emi ò wá mọ̀. Ń tó túnmọ̀ sí bó n ṣe gbé kalẹ̀ yìí. O lè jẹ́ pé fọn yìí, ko jẹ́ pé nǹkan mi ni o ma túnmọ̀ sí lọ́dọ̀ tèmi. Bóyá tí eeyan bá sàlàyé dáadáa fún mi, á yé mi ǹnkan tán tan fẹ́ kí n mọ̀ àbí ohun tí ó lè túnmọ̀ sí. Àmọ́ eleyi tí mò ń wò yí, èmi ò mọ̀ bó n ṣe ń fọn o torí kò yé mi ǹnkan tán tọ́ n fẹ́ kí n mọ̀ lórí ibí. Nǹkan tọ́ n fẹ́ kó tó túnmọ̀ sí tí fọn yi túnmọ̀ sí kò yé mi tó.

Nígbà wo ni mo kẹ́yìn fò? Ìgbà wo ni mo fò kẹ́yìn? Ó ti ṣe díẹ̀ oo. Fífò tí mo máa ń fò ni boyà tí mo bá ń jáde tí n bá rí gọ́tà, gọ́tà tó tóbi. Ehen, ìgbà temi máa ń fò ni yen. So, fifò yẹn èmi kì í sábà fò àfi tí n bá fẹ́ fò gọ́tà. Kò sí ohun tí mo fẹ́ fò, kò sí ǹnkan tí mo fẹ́ fò lé lórí, kò sí ǹnkan tí mo fẹ́ fò kọjá. Gọ́tà nìkan náà ni mo mọ̀ tí mo lè fò kọjá. Tó bá jẹ́ lórí fifò gọ́tà, mò ń fò gọ́tà dáadáa, mò ṣi fò gọ́tà lánàá nígbà tí mò ń jáde.

Ṣé mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Ìtọ́jú àwọn ọjà. Ọjà, ọjà yíò yé mi o. Ṣé ọjà, ọjà ni àbí ọjà rere. Èmi ò mọ̀ tí ọjà yìí túnmọ̀ sí. Ìbáwú ni, kan lè máa ṣàlàyé àwọn kínní i dáadáa k'èayàn lè mọ̀ bó ṣe fẹ́ dáhùn ìbéèrè.

Ṣé mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Ẹ̀, èmi má a ń mu Ògùn ìlera o. Èyí tí ẹ̀rọ́ lé mi ò wá mọ́ o. Èmi má a ń mu Ògùn ìlera, mo máa ń mu oríṣiríṣi nǹkan tó bá ní láti ṣe pẹ̀lú ìlera. Tí ó fún mi ní okun, tí ó fún mi lágbára, tí ó fún mi ní ìlera. Mo máa ń mu ú lóríṣiríṣi.

Ṣé mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Bẹ́ẹ̀ni. Mo ti dúró dáadáa, à bóyá tí mo fẹ́ se exam kan àbí mo fẹ́ ka àwọn ǹkan kan tí mo mọ̀ pé mo nílò láti tètè ka ǹkan náà kó lè yé mi, gbogbo àwọn ẹ̀rọ náà a má a pa wọ́n tì í ni. Igbà tí màá fi ka ǹkan tí mo fẹ́ ka tán tí ó yé mi, màá pa wọ́n tì í bẹ́ẹ̀ni.

Ṣé mo mọ bí a ti ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń se oúnjẹ dáadáa. Mo sì lè se oríṣìíríṣìí oúnjẹ. Kódà ó jẹ́ ǹkan tí a máa wù mí ṣe, ó jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí láti ṣe. Inádídá, oúnjẹ sísè, mo nífẹ̀ẹ́ síi dáadáa. Nítorí èyí ló ṣe jẹ́ pé ìyàwó mi, àfẹ́sọ́nà mi, ó nífẹ̀ẹ́ mi lórí rẹ̀. Bẹ́ẹ̀ ni ínú re á máa dùn tí n bá fẹ́ dáná fún un láti jẹ, torí ó mọ̀ pé mo jẹ́ ọkùnrin tó mọ oúnjẹ sè. Bẹ́ẹ̀ ni.

Nígbà wo ni mo máa ń gé irun mi? À bí mo ṣe máa ń gé irun mi ni pé oṣooṣù ni mo máa ń gé irun mi, torí mo jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ sí kí irun máa kún mọ́ mi lórí. Mi ò fẹ́ rárá, mi ò fẹ́ kí irun máa kún mọ́ mi lórí. Nítorí ìdí èyí, oṣooṣù ni mo máa ń lọ sí ọ̀dọ̀ gẹrígẹrí kó bá mi gé irun mi, oṣooṣù. Yàtọ̀ sí èyí, ọ̀sọ̀ọ̀sẹ̀ tàbí kó má tó ọ̀sẹ̀ kan ni mo máa ń fá irun ọgbọ̀n mi. Bẹ́ẹ̀ni, èmi ni mo máa ń ṣè yẹn fúnra mi torí mo ní oríṣìíríṣìí èyí tí àwọn oyinbo ń pè ní shaving stick. Ìyẹn ni mo máa fi yọ shape irun gbọ̀n mi bẹ́ẹ̀ni, kó má bà kún jù, kó má dọ̀tí, kó má kí n sá wà, kí n wà bí ọmọkùnrin, bó ṣe yẹ ki ọmọkùnrin ó wà.

Ṣé ẹ̀yin máa ń fọ́ mi? Ẹ̀yin máa ń fọ́ mi o. Bẹ́ẹ̀ni, ẹ̀yin a máa fọ́ mi lẹ́nu iṣẹ́. Ehn, iyún ló wá jẹ́ mọ̀ pé jẹ̀díjẹ̀dí ń bẹ lára mi. Bẹ́ẹ̀ni, iyún ló máa ń jẹ́ mọ̀ pé jẹ̀díjẹ̀dí ń bẹ lára mi. Tẹ́ ìyín bá ti ń fọ́ mi tí máa ti wà lẹ́nu iṣẹ́, àbí mo ń ṣe nǹkan tí mo bẹ̀rẹ̀, tí mo bẹ̀rẹ̀ ju ìṣẹ́jú ogún lọ, ẹ̀yin á máa sán mi, á máa fọ́ mi. Nítorí dí eyìí mo mọ̀ pé iṣẹ́ ìjẹ́kújẹ iṣẹ́ jẹ̀díjẹ̀dí ni. Oun lófa, ẹ̀yin fífọ́, ẹ̀yin sísán, ẹ̀yin rírò, iṣẹ́ jẹ̀díjẹ̀dí ni. Mo sì máa ń gbíyànjú láti mu oríṣiríṣi àgbo àgúnmu òògùn tí mo mọ̀ pé ó lè bá ń to ẹ̀yin mi tí ó bá mú dídùn, rírò, fífọ́ tí ó bá mú kúrò lẹ́yìn mi.

Kí ni adùn adùn tí mo fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream kì í ṣe ṣúgà ínú rẹ̀ o. Kì í ṣe ṣúgà ínú rẹ̀ rárá rarara. Adùn bọ́tà tí wọ́n dàbí bọ́tà tó wà nínú rẹ̀, òní mo fẹ́ràn jù. Àtàwọn flavor tó n fi ṣi, oun ni mo fẹ́ràn jù nínú ice cream. Bẹ́ẹ̀ni, ó jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí dáadáa.

Nígbà wo ni mo máa ń fọ aṣọ? Kò sí ìgbà tí mi ò lè fọ aṣọ. Kódà mo ti fọ aṣọ ní ojojúmọ́ tó tẹ̀lé ra wọn rí. Mo fọ aṣọ léni, mo fọ aṣọ lọ́la, mo fọ aṣọ lọ́tùnla. Ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí. Torí pé mo jẹ́ ẹni tí ò fẹ́ràn-- mi ò nífẹ̀ẹ́ sí kí aṣọ máa gbé lẹ̀. Mi ò nífẹ̀ẹ́ sí ká máa lo aṣọ jọ. Aṣọ tí n bá lò léni, mo lè fọ láàárọ̀ ọjọ́ kejì bí emi ṣe máa ń lo aṣọ mi ni yen. Pé aṣọ mi wá pọ̀ ju, bóya mi ò rà yé fọọ, ó wá pọ̀ ju n lẹ̀, òun ní aṣọ márùn ún, ó pọ̀ ju márùn ún ló máa wà n lẹ́. Bẹ́ẹ̀ ni, torí pé mi ò nífẹ̀ẹ́ sí ká aṣọ máa pọ̀pọ̀, ká máa lo aṣọ jọ àti fọ̀ á máa romi lójú. Nítorí ìdí èyí tí n bàá ti lo aṣọ kan àbí méjì, fọ̀jọ́ méjì, màá lọ fọ kúrò n bẹ́ẹ̀ ni.

Kí ni mo máa ń ṣe láti táayọ síra àwọn alábàáṣepọ̀ mi, àwọn alábàaṣiṣẹ́ pọ̀ mi? Ohun tí mo máa ń ṣe láti táayọ síra àwọn alábàaṣiṣẹ́ pọ̀ mi ni pé mo máa ń fẹ́ ṣe iṣẹ́ tèmi débi pé kò ní ní àbàwọ́n, kò ní ní ìlọ́jú pọ̀. Bẹ́ẹ̀ ni. Ìtorí rẹ̀ ló ṣe jẹ́ pé tí mo bá ti yan iṣẹ́ fólúkalùkù, ibi tí iṣẹ́ ti le jù, ibi tí ẹnì kankan wọ́n ò ní fẹ́ ṣe tàbí ibi tí, tí ó mú òròjú dá ní, ibẹ̀ lẹ mi máa ń fẹ́ wà torí kọ́ má ba ṣe kíni, kí wọ́n má ba dàgbésẹ̀ sí mi lọ́rùn lẹ́nu iṣẹ́. Kọ́ má ba ba iṣẹ́ jẹ́ fún mi torí pé èmi mo kó wọn wá ṣiṣẹ́. Ibi tó, tó le jù, tó gba sùúrù jù, tí ò fẹ́ ìròjú, ibẹ̀ lẹ mi máa ń wà torí pé èmi mo ní iṣẹ́ mi. Tí wọ́n bá bàjẹ́, àwọn ó lọ, èmi ni ń wùú, èmi ni máa forí fá gbèsè ibẹ̀.

Kí ni ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí? À, ó pò díẹ̀ o. Ó pò díẹ̀ tí mo rántí. Ìrántí kan ni pé, mo rántí pé mo gbé lábulẹ́ lọ́dọ̀ ìyá tó bí ìyá mi. A sì máa ń lọ sóko gẹ́gẹ́ bí ọmọdé láàárín gbogbo àwọn tájọ máa ń lọ sóko. Wọ́n á máa bá mi ṣe oríṣìíríṣìí. Wọ́n á bá mi pa ìrẹ̀, èyí t'àwọn òyìnbó ń pè ní cricket. Bàbá tó bí ìyá mi a ti bá mi pà jọ, torí bàbá tó bí ìyá mi lè ti lọ sóko láti bí ago márún òwúrọ̀. Tó bá ti wá di bí ago mẹ́jọ, àwa ó ṣẹ̀ lọ bá wọn. Nígbà táwa bá fi dé oko, bàbá, bàbá ìyá mi, wọ́n ti bá mi pa ìrẹ̀. Ìrẹ̀ wọ́n á ti bá mi pà jọ, èyí tí à ń pè ní cricket. Wọn á ti bá ti dé báàyi, wọ́n á kọ́ ko fún mi ni. À, òun, ó sì jẹ́ ìrántí, ó tún jẹ́ ìrántí ìgbà tí mo ń dàgbà tí mo padà wá sí ìlú Èkó lọ́dọ̀ ẹ̀gbọ́n ìyá mi tó, tó ró ní ilé ìwé, ilé ìwé àwọn ọmọ kéékèèké yìí tó ń pè ní nursery and primary. Ó kó wa lọ sí airport fún excursion. Ó kó wa lọ sí seaport. A wọnú plane ní airport. Ìgbà tá a dé seaport náà, a wọnú, ẹ́, flying boat tó gbé wa káàkiri, ó gbé wa káàkiri dáadáa. Lẹ́yìn náà, ó tún kó wa lọ sí zoo. A lọ wo oríṣìíríṣìí ẹranko. Mo rántí, mo rántí dáadáa, àtàímóyé nǹkan oríṣìíríṣìí, oríṣìíríṣìí bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ ní ìgbà kékeré mi tí mò ṣì rántí.

Ṣé mo máa ń ṣe yoga? Bẹ́ẹ̀ni mo máa ń ṣe yoga àmọ́ kì í ṣe nǹkan tí mo tẹ́ra mọ̀, kì í ṣe nǹkan tí mo kún dùn. Ẹ̀ẹ̀kọkan binu mi bá kán dùn, ẹ̀ẹ̀kọkan ni mo máa ń ṣe. Ó lè jẹ́ pé bóyá mo kan rí lórí fóònù tí ẹnìkan ń ṣe, màá kan èmi náà kan ṣe. Màá wo bóṣé ń ṣe èmi náà a bá ṣe fúngba díẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọtẹ́lẹ̀ pé ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń ṣe. Mo rògbàgbọ́ pé ẹ́ nínú yoga ó ní Kegel exercises wà.

Báwo ni mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? À mọ́ máa ń múra sílẹ̀ dáadáa. Màá ti kọ kíkọ, màá ti ṣe ṣíṣe, màá ti ka kíkà, kó ba lè jẹ́ pé tí n bá máa pàdé oníbàárà mi, màá mọ̀ ohun tí mo fẹ́ sọ̀. Tó bá bèrè ibèerè lọ́wọ́ mi, màá mọ̀ bí mo ṣe fẹ́ dá a lóhùn. Ká má bàá máa wiru, ká máa wiru, ká máa sọ̀sọ́kúsọ. Èèyàn gbudọ̀ gbaradì, èèyàn gbudọ̀ múra sílẹ̀. Torí pé oníbàárà tó fẹ́ gbéṣẹ́ fún ẹ kì í ṣe pé ó fẹ́ sọ ọwọ́ nù. Ó fẹ́ gbéṣẹ́ fún ẹni tó kójú òṣùwọ̀n, ẹni tó mọ̀ tó ń ṣe, ẹni tó mọ̀, ẹ́, nǹkan tó ń fẹ́ ṣe lẹ́nu iṣẹ́, ẹni tó sì ti ní, ẹ́, tó ti ṣiṣẹ́ òun dáadáa láìmọye ìgbà, òun ló fẹ́ gbéṣẹ́ fún. Ó lè jẹ́ ìpàdé ojúkorojú tàbí ìpàdé lórí Íńtánẹ́ẹ̀tì, tá a lo Zoom app tàbí WhatsApp video call. Bẹ́ẹ̀ ni, wà á máa ṣẹlẹ̀ dáadáa, ó sì ti ṣẹlẹ̀ dáadáa.

Àkókò mélòó ni mo ṣe tó agogo ìjí mi? Mo ṣe láìmọye ìgbà o bẹ́ẹ̀ni, mo ti ṣe láìmọye ìgbà Mo ti se ní paapaa ju lọ tí n bá lọ sọ́nà jíjìn, boya tí mo n lọ sí VI. Tó bá jẹ́ pé mo n lọ sí VI lórí ọ̀rọ̀ iṣẹ́ àbí lórí ohunkóhun, mo gbúdọ̀ ti jí níbí ago mẹ́rin àbọ̀, four thirty mo gbúdọ̀ ti jí. Màá ti wẹ, dé bí i pé bi ago márùn ún o bá ti lù báyìí mo ti wà lọ́nà torí ọkọ̀ tí mo fẹ́ wọ̀. Ohun ni mo ṣe ti gbúdọ̀ tètè jí torí ọ̀nà jíjìn ni. Tí mì bá tètè jí tí n bó ṣọ́nà síbí ago méje, ibi tí ó yẹ kí n tí rí ọkọ̀, mi ò ní rí ọkọ̀ ń bẹ̀ mọ́. Màá wà á lọ wọ ọkọ̀ tó wọ́n, ọkọ̀ ti owo rẹ pọ̀ torí pé mi ò tètè jí. Nídi èyí mo si mo gbúdọ̀ tètè jí kí n lè tètè rí ọkọ̀ bẹ̀ wọ̀. Èkejì ni wípé ó jẹ́ ọ̀nà tí àwọn òṣìṣẹ́ máa ń pọ̀ sí, o dọ̀pù o wá wà traffic jam. Traffic jam, o máa rẹpọ̀ rẹpẹtẹ́, sún kẹrẹ, fà kẹrẹ ọkọ̀ yóò pọ̀ gidi. Sún kẹrẹ fà kẹrẹ ọkọ̀ ó pọ̀ ti mi tí mi ò bá ti tètè kúrò nílé. Sún kẹrẹ fà kẹrẹ ọkọ̀ ó pọ̀. Nítorí ẹ́ ni mo ṣe máa n tètè kúrò nílé kí n bá lè kí n má baà wọnu sún kẹrẹ fà kẹrẹ ọkọ̀ àti pé kí n má baà fi owó, kí n má baà wọ ọkọ̀ owọ́n, kí n má baà fi owó tó pọ̀ wọ mọ́tò.

Ìgbà mélòó ni mo máa ń fọ ọwọ́ lójúmọ́? Ìgbà mélòó ni mo máa ń fọ ọwọ́ lójojúmọ́? Mi ò lè ká, mi ò lè sọ pé ìyègbà báyi, mi ò lè sọ pé ìyègbà báyi. Ó jámọ́ orí irú iṣẹ́ tí mo bá ń ṣe lọ́jọ́ náà. Irú nǹkan tí mo bá dá wọlé, òun ni wófi mọ ìyègbà tí mo lè fọwọ́. Kódà mi ò lè sọ pé ìyègbà báyi. Bó mi ba ti wà níbẹ̀, tó bá ti jẹ́ pé iṣẹ̀ idọ̀tí ni mò ń ṣe lóòrèkóòrè ni màá ló máa fọ ọwọ́ mi, torí pé mo kórìíra ìdọ̀tí, mo kórìíra eré. Miò fẹ́ ráráá. Mo lè fọ ọwọ́ tó ẹ̀ẹ̀mẹwa lójúmọ́, tí mo bá súnmọ́ omi. Mo lè fọ ọwọ́ ní bí ẹ̀ẹ̀marùn ún lójójúmọ́ ti omi ò bá fi bẹ́ẹ̀ sí. Àmọ́ tí mi ò bá ṣiṣẹ́ ìdọ̀tí ráráá, tí ó ń ṣe pé mo ṣiṣẹ́ ìdọ̀tí, mo lè máa fọ̀wọ́ ju ẹ̀ẹ̀meji lọ, mo lè máa fọ̀wọ́ ju ẹ̀ẹ̀meji lọ but máa, ṣùgbọ́n máa sì fọ ọwọ́ mi.

Ṣé mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ dáadáa. Bí tí mo bá fẹ́ kọ proposal lórí nǹkan tó jẹ́ pé ojú koró ojú, èmi àti ẹni wọn ó ti pàdé. Tàbí bóyá mo fẹ́ kọ àwọn kọọkan sílẹ̀ sínú jota mi, àdí mo fẹ́ kọ àwọn kọọkan tí mo fẹ́ rà lóríṣiríṣi bẹ̀ẹ̀, ọwọ́ ni wọ́n fi kọ. Ọwọ́ ni màá fi ń kọ.

Ṣé mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni mo fẹ́ràn rẹ̀, mo nífẹ̀ẹ́ sí i dáadáa. Ìgbà tí mò ń dàgbà, tí mo wà lábúlé lọ́dọ̀ ìyá ìyá mi kódà, ojú ọ̀run a máa mọ́lẹ̀ dáadáa lálẹ́ ju bó ṣe rí ń sìn lọ. Nígbà wọ́n a máa wo ìràwọ̀, bọn ṣepọ to tí ó ṣúu lọ lálẹ́ tí, tí inú èèyàn o maa dùn pé èèyàn ń wò okè, pé eeyan ń wo ọ̀run oun ríràwọ̀, oun r'oríṣìíríṣìí. Bẹ́ẹ̀ni nígbà tí mo ṣì kéré. Nísìnyi náà, mo sì máa ń gbádùn rẹ̀ kí n máa wo ìràwọ̀. Bó tí e tilẹ̀ jẹ́ pé àárín ìlú ni mo wà báyìí, mi ò sí lábúlé mọ́, a kan máa wòkè lẹ́ẹ̀kọ̀kan, kò dàbí tẹ́lẹ̀ mọ́. Àmọ́ mo sì máa ń wo ìràwọ̀ torí pé a máa mú ni ro, a máa mú ni ro bí iṣẹ́ Ọlọ́run ti tó, a máa mú ni ro agbára tí ń bẹ nínú ìṣẹ̀dá iṣẹ́ Ọlọ́run.

Báwo ni ìgbéyèwò iṣẹ́ tí mo ṣe kẹ́yìn ṣeri? Ó dára, ó dára gidigidi. Inú tèmi gan si dùn sí i pé oníbàárà mi leyinígbà tí mo parí iṣẹ́ tán, ó wá, ó wá ṣe ìgbéyèwò iṣẹ́ náà, ó wò sọ́tùn, ó wò sóṣìí. Ó rí pé à, inú rẹ̀ sì dùn pé mo bá ṣe iṣẹ́, iṣẹ́ tó dára, mo bá ṣe iṣẹ́ tó múnádóko. Kódà ó tún fún mi ní àlẹ́ owó pé à, òun ò mọ̀ pé mo lè ṣe iṣẹ́ náà kó dára tó báyi gẹ́gẹ́ bí plumber tí mo jẹ́. Inú rẹ̀ dùn, ó fún mi ní àlẹ́ owó, ó fún mi ní, àfikún owó. Inú tèmi náà sì dùn, inú tirẹ̀ náà sì dùn. Ìwúrí mi ni wípé tó bá rẹ́ lómi tó fẹ́ ṣe irú iṣẹ́ tí mo bá ṣe, yóò sọ fún, yóò, yóò sọ fún ẹni náà pé kó pè mí, yóò fẹ́ ẹni náà ní, nọ́mbà fóònù mi pé kó pè mí kí n lè bá ṣiṣẹ́ náà torí ó mọ̀ pé mo ṣiṣẹ́ òun dáadáa. Mo fọkàn sí i.

Ìgbà mélòó ni mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́? A mọ̀ pé òyìnbó ti ṣayé dẹ́rọ̀. Tẹ́lọ̀, tẹ́lẹ̀, a máa gbé àwòrán tó wà lórí paper ní ta bá fẹ́ wo àwòrán, a gbọ́dọ̀ gbé àwòrán tó wà lójú paper wò. Àmọ́ nísìí, gbogbo àwòrán ori fóònù ni gbogbo àwòrán wà. Nítorí ìdí èyí, ó ti, ó ti rọrùn láti wo àwòrán. Kódà tó bá mú fóònù ẹ pọ fẹ́ ṣe nǹkan, o lè rí àwòrán tó fẹ́ wò nínú rẹ̀, o lè lọ sórí fáì mànéjà ẹ kó lọ wo àwòrán. O tún ti, o tún lè máa lọ wo àwòrán lórí fáì mànéjà gan an. Tó je pé bó se ń tẹ́ fóònù ló ríríṣiríṣi àwòrán yóò máa jáde sí ọ tó mọ̀ rí. Òyìnbó ti ṣayé dẹ́rọ̀ kò dàbí ti tẹ́lẹ̀ mọ́. Kò dàbí ìgbà táa yọ pé ẹni tí mo fẹ́ rán ni, bóyá ọmọ mi àbí aya mi, àbí ìyá mi, àbí bàbá mi, tó ye pé àwòrán ti ń bẹ lórí paper l'ámọ̀ dì kiri, bóyá sínú, àpò òfówó sí wa tàbí bóyá nínú fáìlì tá à ń gbé kiri pé ká lè máa wojú wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ayé ti rọrùn, ori fóònù ni.

Ẹ̀fọ́ wo ni mo fẹ́ràn láti jẹ jù? Hmm tẹ́lẹ̀ ìgbà tí mo wà lábúlé, ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ni mo fẹ́ràn jù nígbà tí mo n dagba láti jẹ. Ẹ̀fọ́ Yorùbá, ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́, ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́, ẹ̀fọ́ ṣọkọ. Àmọ́ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ló wùmí ni mo fẹ́ràn jù láti jẹ. Àmọ́ ìgbà tí mo dé ẹkọ ni mo ṣẹ̀ mọ̀ ẹ̀fọ́ tó n pè ní ẹ̀fọ́ úgú. A mọ́ fún ni lẹ́jẹ̀. Àwọn Igbo ló ni ẹ̀fọ́ úgú. Àti ìgbà tí mo ti dé ẹkọ, ẹ̀fọ́ úgú ni mò ń jẹ torí pé ó wà jẹ́ ẹ̀fọ́ tí mo nífẹsí ju ẹ̀fọ́ tiwa, ẹ̀fọ́ Yorùbá gan lọ. Ẹ̀fọ́ úgú ni mo máa ń jẹ n sí tí màá fẹ́ fi mo lẹ̀ gbó kí n fún omi rẹ̀ jáde kí n fi mílíkì sí. Bẹ́ẹ̀ni, a mọ́ fún ni lẹ́jẹ̀. Tàbí kí n ṣe, bí mo ṣe ń se ẹ̀fọ́. Ó jẹ́ ẹ̀fọ́ tó dùn ó dùn pọ̀ tí mo ṣi fẹ́ràn gidigidi.

Ṣé mo máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Mo sì ní wọn lóríṣiríṣi, ago ọwọ́ oní chain, ago ọwọ́ onírọ́bà, ago ọwọ́ oní lẹ́dà. Àmọ eyìí tí mo nífẹ̀ẹ́ sí jù ní ago ọwọ́ oní chain, torí pé kì í múni lóru lọ́wọ́. Yóò máa lọ, yóò máa bọ̀ ni, kò fún mi lọ́wọ́. Àmọ́ ago lẹ́dà tíì ń fúnni lọ́wọ́, à, a máa ń mú mi lóru. Iyẹn lákọ̀ọ̀kọ́, èkejì, yóò fàlà sí mi lọ́wọ́. Ibi à wá dapọ́n, á dapọ́n débi pé á funfun ju gbogbo ara mi lọ. Nǹkan tí ó jẹ́ ń fi bẹ́ẹ̀ ni ìfẹ́ sí ago, ago ọwọ́ oní lẹ́dà. Ohùn nu. Àmọ́ mo nífẹ̀ẹ́ sí ago ọwọ́ oní chain. Mo sì fẹ́ràn kí ma wọ ago. Tí mo bá ń jáde, tí mo múra tán tí mi ò bá wọ ago, ṣé ni ó dàbí pé ǹkan kan sọ̀nù lára mi, tàbí pé ìmúra mi ò pé.

Ṣé mo ní irùngbọ̀n? Bẹ́ẹ̀ni, mo ní irùngbọ̀n tó tie ẹpọ̀ dáadáa, mo sì, mo sì nífẹ̀ẹ́ sí bí mo ṣe dá a sí. Ǹkan kan kan nii mo máa ń ṣe, bó yá bí ọjọ́ mẹ́rin mẹ́rin àbí ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Mo máa ń shape è kò má ba dọ̀tí, kò má dàbí pó rọ́ọ̀fù. Mo máa ń shape è. Bẹ́ẹ̀ni, mo ní irùngbọ̀n tó pọ̀. Ó sì, ó sì, ó jẹ́ kí n, kí n dára lọ́mọkùnrin. Bẹ́ẹ̀ni, bí mo ṣe fi sílẹ̀, ó dára lára mi. O ó bu, ó bu ìyí mọ́ mi, ó bu ẹ pé mo rẹwà lọ́kùnrin, ó bu mọ́ mi náà.

Ṣé mo má a ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀? Mo máa ń bínú tí mo bá wà nínú ọkọ̀ torí pé ọkọ elérò òun ní mo máa ń wọ̀. Oríṣiríṣi nǹkan sì ló lè bí èèyàn nnu nínú ọkọ elérò. Bí conductor o bí ọnu, àwọn èrò tọ́n jo wa ninu mọ́tò ó bí n nu lórí ìsọ̀rọ̀ sí ìwà ìṣesí. Oríṣiríṣi nǹkan ló lè fa ìbínú. Àmọ́, eni- ǹkan tó máa ń fa ju tí ìbínú ṣẹlẹ̀ ṣẹlẹ̀ nínú ọkọ̀ oun ni conductor torí ọ̀rọ̀ burúkú tó wà lẹ́nu wọn pé fún mi lówó, fún mi ní ṣéńjì mi. Óhun ní màá ń fa gbólóhùn aṣọ tàbí pé o jókòó dáadáa, o tètè wọlé. Ni òtítọ́ àti lòdodo kì í ṣẹlẹ̀ nílùú mi o. Èkó, èkó náà ni gbogbo ìwà rádarádà yìí. Burúkú yìí, ìwà mọ́kadìkun, èkó náà ni tí mọ́ ń ṣẹlẹ̀ láàárín àwọn cọńductor débi pé wọ́n kii n búyì fún àwọn èrò tán gbé.

Nígbà wo ni mo kàn yin lọ sí ọjà? Mo ṣì lọ sọ́jà ní ọ̀sẹ̀ tó kọjá. Mo lọ ra àwọn nǹkan tí mo fẹ́ fi dáná, kí n lè rí oúnjẹ jẹ. Hmm, tí bá sì máa lọ sọ́jà, màá ra àwọn nǹkan sílé, àwọn nǹkan lọ́pọ̀ lóríṣiríṣi. Màá ra ìrẹsì, màá rẹwà, màá ra gàárì, màá ra ata, màá rẹja, màá rẹran, màá ra chicken, màá ra magí, iyọ̀, màá ra epo pupa, màá ra òróró. Àwọn nǹkan tí mo ṣà ní ọjọ́ tí bá sì máa fẹ́ ra nǹkan tó pọ̀ sílé tó pọ̀, òní máa lọ sọ́jà. Tó bá jẹ́ pé nǹkan kéékèèké tí mo fẹ́ rà ni, àdúgbò, inú àdúgbò mi ni mo máa ti ń rà. Àmọ́ tí n bá ti fẹ́ ra nǹkan sílé pé kó pọ̀ tórí ọjọ́, ọjọ́ tí ò bá ní sí, pé bóyá mo fẹ́ ra rice bí ìdámẹ́rin àpò, mo fẹ́ rẹwà bí, ẹ́ẹ́, ike mẹ́ta, mo fẹ́ ra iṣu, iṣu bí gaga mẹ́fà, àbí pé nǹkan tó ṣà pọ̀, òní ó máa ń gbé mi lọ sọ́jà. Tí ó bá ti pọ̀, inú àdúgbò mi ni mo máa ti ń rà.

Báwo ni mo ṣe máa ń tọ́jú èékánná mi? Mo máa ń tọ́jú èékánná mi dáadáa. Bó ti ẹ̀ ti lẹ̀ jẹ́ pé iṣẹ́ tí mo ń ṣe, iṣẹ́ dọ̀tí ni, plumbing, iṣẹ́ dọ̀tí ni plumbing. Eh, tí bá parí iṣẹ́, màá wẹ̀, màá ṣe gbogbo ẹ̀, mo lè máa ráyè nu èékánná mi ní àkókò náà. Ó lè jẹ́ pé àárọ̀ ọjọ́ kejì torí tí ń bá dé ilé náà ilẹ̀ á ti ṣú. Nítorí è ló ṣe jẹ́ pé mo máa ń gé, eh, máa ń gé èékánná mi mọ́lẹ̀ kó má bàá kó dọ̀tí. Àmọ́ kò sí bí mo ṣe lè gé mọ́lẹ̀ náà tó tí idọ̀tí ó ṣi ní wọ́. To bá ti wádìí pé tó bá di bí, eh, ìparí ọ̀sẹ̀, bí i ọjọ́ ìparí ọ̀sẹ̀ ṣá, ìgbà un ni màá n ràá ye. Màá ràa ye gbogbo èékánná mi, gbogbo ibi tí dọ̀tí wà ni màá yọ gbogbo ẹ̀, màá nu. Eleyi tó bá ti gùn, màá tún gé. Bí mo ṣe máa ń ṣe ìtọ́jú èékánná mi rẹ o.

Báwo ni mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́, tó túmọ̀ sí pé báwo ni mo ṣe máa ń dojú kọ àwọn ìṣòro níbi iṣẹ́. Bí mo ṣe máa ń dojú kọ àwọn ìṣòro ibi iṣẹ́ mi ni, bóyá mo gba iṣẹ́ kan, bóyá ṣe renovation, èyí tí àwa ń pè ní ìṣe àtúnṣe. Ó jẹ́ ilé ńlá, kí n wò pé kò ń ṣe pé kí ó ti fojú wo gbogbo ẹ̀wọ̀n wò pé bóyá kì í ṣe iṣẹ́ tí ó lè bá òun. Ó wá jẹ́ pé ìgbà tí a bá bẹ̀rẹ̀ iṣẹ́, a wá rí pé bóyá surface ni àwọn, wọ́n gbé pipe gbà tẹ́lẹ̀, pé ògiri, orí, ojú ògiri ni wọ́n gbé àwọn pipe yẹn gbà tẹ́lẹ̀. Wọ́n wá ní conduit là wọ́n fẹ́ ṣe. Conduit, ó tún mọ̀ sí pé inú ògiri ni wọ́n fẹ́ gbé àwọn pipe gbà. A wá bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ó sì ní grinding machine, ìyẹn ẹ̀rọ tó fi ń gé ògiri, tí mi ò sì ní. A wá bẹ̀rẹ̀ sí ní fọ́ ilé, ó wá di pé ilé ògiri náà wá jẹ́ ògiri tí sìmẹ́ǹtì dùn. Ó jẹ́ ògiri tí ó jẹ́ pé wọ́n ṣe dáadáa, wọ́n fi sìmẹ́ǹtì sì dáadáa. Ẹ mọ̀ pé irú ògiri bẹ́ẹ̀ kò ní ṣe nǹkan tó máa rọrùn láti fọ́. So tí irú ìṣòro bẹ́ẹ̀ bá ti dìde, tó bá ti di pé à ń fọwọ́ fọ, chisel àti hammer, tọwọ́ ti ń bẹ́, tí èèyàn ti ń ṣe ṣe lẹ́nu rẹ̀. A ní ní, mi ò ní ní, kò ní sí ṣíṣe, kò ní ṣàìṣe ju kí n lọ réǹtì, kí n lọ yá grinding machine, ìyun ẹ̀rọ tó fi ń gé ògiri. Ó lá máa fín ṣe. Ìṣòro oríṣìíríṣìí la máa, la máa dìde lẹ́nu iṣẹ́ plumbing. Ìṣòro oríṣìíríṣìí ló máa ń dìde. Ó lè jẹ́ pé ibi tó fẹ́ gbé pipe gbà, tó rò pé ibi tó, tí ó rọrùn láti gbé gbà ni, kó jẹ́ pé ẹ wá bẹ̀rẹ̀ rẹ̀, kó wá di iṣẹ́. Tàbí kó jẹ́ ibi tí, tí kan kéré bí beam, tí beam wà tó jẹ́ pé ibi tó le gidi ni. Kò sí ṣíṣe, kò sí àìṣe, a ní páàtì, a máa fọ́ ibẹ̀ náà ni. Ó jọ́jọ́ kan láàárin fífọ́, a fọ́ náà ni tí pipe ó fi kọjá ń bẹ. Oríṣìíríṣìí ìṣòro ló wà. Mẹ́lòó ni mo fẹ́ kà? Ẹ̀mí ó lè jẹ́ pé, e, ẹ ti gbé, ẹ ti gbé pipe gba ògiri tán, ẹ ti seal ẹ, ẹ ti ṣe gbogbo nǹkan tó yẹ́ kí ẹ ṣe ń bẹ. Wọ́n ti plaster è, wọ́n ti rẹ́ gbogbo rẹ̀. Ó wá di pé ẹ wá ń ṣe testing, e, ẹ wá rí pé omi ń jò sínú ògiri. Ìṣòro kan náà ni, a fọ̀ padà. Ibi tí pipe ti ń jò náà láàtún wá, a ṣẹ̀ tún un lẹ̀. Tàbí ká gẹ́ pipe, ká fi míì sí i, a ṣẹ̀ tún un lẹ̀. A ṣe dáadáa. Nítorí pé Yorùbá máa ń sọ pé ìdí iṣẹ́ ẹni, òun láti ń mọ́ ni lọ́lẹ̀.

Ṣé mo máa ń tan ìkíni lórí fóònù mi? Mo máa ń tan ìkíni lórí fóònù mi, kì i kan ṣe gbogbo ìgbà. Ìgbà tó bá wù mí, màá lọ sínú àtúnṣe, èyí tó ń pè ní setting, màá lọ fi síbẹ̀, màá lọ enable ẹ̀. Eh bí ó bá sì wù mí, màá yọ́ kúrò. O bí mo bá ṣe fẹ́ síni, bí mo bá ṣe fẹ́ síni, orí setting náà ni màá ti ṣe gbogbo ẹ̀. Bí mi fẹ́, màá yọ́ kúrò, bí mo fẹ́, màá tan, màá enable ẹ̀.

Ṣé mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Ẹ̀rọ ìrànwọ́ ohùn that's like voice aid or voice enhancer. Èmi kì í lò ó. Èmi kì í sábà lò ó. Mi n ti ẹ̀ kíń lò. Torí pé ohùn mi jágéré tó. Ohùn mi jágéré tó. Bí mo fẹ́ pariwo, màá pariwo, ẹ gbọ́ mi. Bí mii fẹ́ pariwo, bí mo fẹ́ sọ̀rọ̀ lóhùn ìrẹ̀lẹ̀, ẹ gbọ́ mi ná. Nítorí idi èyí èmi kì í lò ó. Èmi kì í lò ó. Èmi kì í lò rárá.

Báwo ni mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́. Ó jẹ́ àwọn tó súnmọ́ mi, àwọn tó jìnnà sí mi tí mo mọ̀, kó dà àwọn tí mi mọ̀ rí. Mo máa rán wọ́n lọ́wọ́ dáadáa. Àìmọye èèyàn ló kan pàdé mi lọ́nà tí mi ò mọ̀ rí. Tó ní owó mọ́tò ouń sọnù tàbí owó mọ́tò oun o pé mọ́, ibi tó oun ṣi lọ sí jìnà, ó sì jìnà. Màá rán wọ́n lọ́wọ́ dáadáa, màá fún wọn lọ́wọ́. Ẹ̀lò mí lè dá mi dúró kó lébi ń pa òun, màá fún un lówó. Ninu awon tó mọ̀ mí náà, ó ní láti ṣe pẹ̀lú irànwọ́ tí wọ́n bá nílò tàbí tí wọ́n bá wá. Èmi a máa ṣe ìrànwọ́ fún èèyàn dáadáa. A fi nǹkan kan péré ló lè mú mi má lè ṣe. Tó bá jẹ́ pé kò sí, mi ò ní ràn án lọ́wọ́. Tàbí tó bá jẹ́ pé ẹni ọ̀ún, mo ti rí pé ẹni tí ò wúlò ni. Tàbí kó jẹ́ pé ẹni tí mo mọ̀ pé bóyá tó bá tọrọ owó, nǹkan mi ló fẹ́ lọ fowó òun ṣe. Bí ẹni to ń to n fa gbáná, ẹni tó ń fa gbó, tó ń fa sìgá. Ẹni tí mo ti mọ̀ pé eléyii bó ṣe tọrọ owó lọ́wọ́ mi, gbáná àbí sìgá ló fẹ́ lọ fowó mi Irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni mi ò ní fún un lówó. Irú èèyàn bẹ́ẹ̀ ni mo ò ní fún un lówó. Ọ̀ but ẹni tí mo mọ̀ pé kó ń mu nǹkan kan, pé ó fẹ́ fi jẹun lóòótọ́ ni. Tàbí kòní ni ló ṣe tọrọ. Màá ṣa, máa ń fún wọn, máa ń fún wọn. A fi tí mi bà ní nikan.

Ṣé mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí ní ìwòn igbà tó jẹ́ pé mo fẹ́ ka àwọn iwe kan tórí, lórí nǹkan tí mo fẹ́ ṣe. Mo ní láti ka àwọn òwe náà. Gbogbo ẹ̀rọ tó wà nínú yàrá mi ayárabíàṣá, gbogbo rẹ̀ mo pa gbogbo wọn tì pé kí n bá lè kojú sí nǹkan tí mo ń ṣe, kí n sì lè fọkàn sí nǹkan tí mo fẹ́ kà. Mo pa gbogbo wọn tì. Ah nítorí idi eyi máa ń, máa ń, máa ń dúró lílo ẹ̀rọ ayárabíàṣá dáadáa, dáadáa. Tí bá ti mọ̀ pé mo ní nǹkan tí mo fẹ́ ṣe tí mo sì gbọ́dọ̀ ṣe, màá ń pa ẹ̀rọ ayárabíàṣá, bíàṣá tì kí n lè ráyè fojú sí nǹkan tí mo fẹ́ ṣe, kí n sì lè mú èrè gidi jáde nínú ohun tí mo fẹ́ ṣe.

Báwo ni mo ṣe má n ṣètò owó iṣẹ́? Ẹ tí bá ti gba iṣẹ́ tó sì jẹ́ pé àwọn òṣìṣẹ́ ń bá mi ṣiṣẹ́ lórí iṣẹ́ náà, kí kó tó di wọ́n ṣíwọ́ iṣẹ́, màá ti, màá ti ṣe ìṣirò iye tí olúkúlùkù wọn fẹ́ gbà. Màá ti ṣe ìṣirò iye tí gbogbo rẹ̀ jẹ́ papọ̀. Ìgbà tó oyìnbó sì ti sa ayé dẹ́rọ̀ tó ti di pé ká fowó ránṣẹ́, ká fowó ránṣẹ́, òun ni, òun ló gbòde, òun ló gbà ayé. Kò sí pé a ń, a ń gba caṣhi sọ̀wọ́ mọ́. Ǹkan tí màá ń ṣe náà ni pé tó bá ti parí iṣẹ́ wọn, tí mo ti ṣe ìṣirò gbogbo iye tí mo fẹ́ fún wọn, màá fowó olúkúlùkù ránṣẹ́ sí, sórí àkáùntì rẹ̀. Màá ti gba àkáùntì gbogbo wọn jọ. Màá fi, màá sẹ́ǹdì owó olúkúlùkù sí i. Bí mo ṣe máa ń ṣe, bí mo ṣe máa ń ṣètò owó iṣẹ́ ni.

Kí ni mo máa ń ṣe kí n tó lọ sùn? Oríṣìíríṣìí nkan ni mo máa ń ṣe o. À, tí mo bá lọ ibi iṣẹ́, tí mo bá dé àkọ́kọ́, torí ó ti ń bọ́ sí ọwọ́ alẹ́, ìgbà tí mo bá ṣíwọ́ iṣẹ́ ní ago mẹ́rin san ago márùn ún, kí n tó wọ mọ́tò padà délé, ago méje a ti máa lù. Tí mo bá sì ti délé bá hun, mo fẹ́ wá ǹkan tí màá jẹ, kí n sanra, kí n wo fíìmù díẹ̀ kí n dè sùn. Torí irú àwọn àkókò bẹ́ẹ̀ tó ti rẹ mi, ẹ, èmi kì í lè kà nkankan mọ̀ pé bóyá mo fẹ́ kàwé díẹ̀ àbí mo fẹ́ rọ́ ni, kò ní wọlé. Àmọ́ ǹkan tí mo kan máa ń fọkàn mi sí, òun ni pé mo fẹ́ wá ǹkan tí mo fẹ́ jẹ, bóyá mo fẹ́ dáná ni àbí mo fẹ́ roúnjẹ. Tóbá jé pé mo fẹ́ ra oúnjẹ ni tí mi ò lágbára àti dáná, màá ra ǹkan tí mo fẹ́ jẹ, màá ti rà á bọ̀ bí mo ṣe tí ń bọ̀ yẹn. Tí mo bá sì délé, màá wẹ̀, màá jẹun, tí iná bá wà, màá wo fíìmù díẹ̀ títí di ìgbà tí orun ó fi bẹ̀rẹ̀ sí í kùn mí. Torun bá sì ti bẹ̀rẹ̀ sí í kùn mí, màá lọ sùn. Yóò kún tó di àárọ̀ ọjọ́ kejì. Irẹ o.

Ṣe mo máa ń ra nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, láìmọye ìgbà, lọ́pọ̀lọpọ̀ ìgbà ni mo ti ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo ti ra flask rí lórí Íńtánẹ́ẹ̀tì, mo ti ra earbud rí, mo ti ra power bank lẹ́ẹ̀méjì, mo ti ra oríṣiríṣi nǹkan, mo ti ra torchlight, oríṣiríṣi nǹkan, mo ti ra ayọ̀nù, mo ti ra stoofu, mo ti ra pọ́ọ́tì, mo ti ra gáàsì, mo ti ra ṣíbí. Oríṣiríṣi nǹkan ni mo ti rà rí lórí Íńtánẹ́ẹ̀tì, nípa pàájù lọ, lọ́wọ́ Jumia. Lọ́wọ́ Jumia ni mo ti máa ń ra nǹkan jù lórí Íńtánẹ́ẹ̀tì, lórí e-commerce store èyí tí a máa ń pè ní Jumia ní Nàìjíríà bí i. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo máa ń rà tí bá sì ti rà bá òun, tí bá ti order fún, wọ́n á bá mi gbé wá. Tí wọ́n bá sì ti gbé dé, màá san owó wọ́n, mọ́ owó delivery, ìyẹn owó ìrìnsẹ̀, owó ọkọ̀ tó ń fi gbé wá, màá san gbogbo rẹ̀ papọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti bá wọn ra nǹkan, kódà December tó lọ yìí ọdún ẹgbẹ̀rún méjì ó lé ẹ́ẹ́dọ́gbọ̀n, mo ra oríṣiríṣi nǹkan kó tó dé pé aṣọ ọdún Kérésìmesì, mo ra oríṣiríṣi nǹkan látọ̀dọ̀ wọn.

Ṣé mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Aà bẹ́ẹ̀ ni, dáadáa. Máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Ẹ̀ẹ̀, mo kọ́ nǹkan ni lórí ẹ̀ẹ̀ ápù, ápù ẹ̀kọ́, lórí Coursera. Mo kọ́ nǹkan ni, mo kọ́ virtual assistant níbẹ̀. Oríṣiríṣi nǹkan ni mo máa ń kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Mo lè kọ́ láto bọ́yá lórí sẹ́mínà tẹ́nìkan ló ń fẹ́ ṣe. Mo lè kọ́ bí wọ́n ṣe ń ṣe nǹkan, bí wọ́n ṣe lè tún nǹkan kan ṣe àbí ẹ̀kọ́ sí lórí iṣẹ́ tí mò ń ṣe. Oríṣiríṣi nǹkan ni mo ti kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Látí ọ́jọ́ tó sì ti pẹ́ ni mo ti ń kọ́. Ó lè jẹ́ èè ìgbà tó pọ̀ jù through Zoom classes àbí èè through Zoom classes. Lẹ́yìn Zoom classes ọ̀un, ẹni ọ̀un ó sì sọ pé òun fẹ́ ta ìwé òun. Èyí tí àwọn òyìnbó ń pè ní e-book. So orí fóònù àbò orí Íńtánẹ́ẹ̀tì náà ni wàá ti láǹfààní àti kà. Àbí ti Coursera tí mò ń sọ yìí. Èè Coursera àti Alison. Bẹ́ẹ̀ ni. Tó jẹ́ pé oríṣiríṣi fáfitì ló wà lábẹ́ wọn. Tó jẹ́ pé nǹkan tó bá fẹ́ kọ́, ilé òbí ìgbà tí òún lọ ilé ìwé náà ni, nǹkan tó bá fẹ́ kọ́ wọ́n á kọ́ ẹ níbẹ̀. Tó bá ti kọ́ tán tó ti ṣe, tó ti ṣàṣeyọrí, tó ti ṣe ìdánwò tó sì ṣàṣeyége, èè wà á san ìwọ̀nba owó tí wà á le fi gba ṣabú, ṣabuké rẹ. Èyí tí àwọn òyìnbó ń pè ní certificate tí wà á le fi gba.